Ṣé o wọ gíláàsì? Rárá o, mi ò wọ gíláàsì báyìí ṣùgbọ́n mo máa ń wọ gíláàsì láti fi kún ìmúra mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Gíláàsì jẹ́ ohun tó máa ń tún mú kí aṣọ tá a wọ̀ kó yọ dáadáa, ó máa ń mú kí a tó rẹwà sí. Gíláàsì ta fi ń pè ní dígí, oyinbo ta máa ń fi ṣojú. Ó jẹ́ ǹkan tó máa ń mú kí aṣọ ta bá wọ̀ kó tún dùn wo. A dè máa ń fi ríran nínú oorun tí oorun bá mú púpọ̀.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá mi ò ní ẹranko ọ̀sìn torí pé ọmọ ilé ìwé òní mí. Eh ẹranko ọ̀sìn dé nílò kí èèyàn má mú jú tó lóòrèkóòrè kó, kó le dàgbà dáadáa, kó dẹ̀ bá lè ṣe àwọn nǹkan tí èèyàn bá fẹ́ kó ṣe láti jẹ́ kó dàgbà kó tún lè bí ọmọ kó lè ṣe. Ṣùgbọ́n ní, ní ọ̀dọ̀ àwọn òbí mi mo ti, a ti láǹfààní láti ní ẹranko ọ̀sìn tá ń sìn ní àdúgbò wa. Ẹranko ọ̀sìn yìí ó má ń bí ọmọ tí a dè má ń rí owó lórí ẹ̀ dáadáa. So tí ń bá ti tún kúrò ní ilé ìwé èmi gangan fúnra mi ó gbìyànjú láti ní ẹranko ọ̀sìn torí mo nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tó jẹ́ ti àgíríkì. Àwọn nǹkan bíi pé ká, ká sìn ẹran, ó má ń jẹ́ nǹkan tí mo fẹ́ràn.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà, lunch pẹ̀lú àwọn tí ó ń bá mi rajà. Torí pé elé tú máa ń jẹ́ ká lè ráyè sọ àwọn ọ̀rọ̀ tí a ò ní lè sọ ní office space àbí àwọn ọ̀rọ̀ tá lè sọ lẹ́nu iṣẹ́. Ó máa tún jẹ́ ká sún mọ́ra wa dáadáa kí ọ̀rẹ́ ààrín wa kó tún gún mọ́. Ó máa ń jẹ́ kó oníbàárà tún sún mọ́ wa ká lè máa kó tí lè máa bá wa rajà dáadáa si. So àwọn oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà yìí mo máa ń fi connect ara mi pẹ̀lú àwọn bàárà ni. Torí pé àkànfẹ̀ kankan máa ń ra nǹkan lọ́wọ́ wa lásán. A fẹ́ kí ó jẹ́ pé à ń create nǹkan tó dàbí ẹbí síbẹ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mo máa ń pàrọ̀ ọkàn mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá ti rẹ̀ mí. Ìgbà mìíràn, mo kàn le lọ rin díẹ̀ káàkiri nínú ibi tí mo bá wà, ibi tí ó bá jẹ́ pé afẹ́fẹ́ wà níbẹ̀ dáadáa àbí létí òkun, àbí ní ibi tó ṣa jẹ wipé nature ló wà níbẹ̀, ó máa ń dùn láti kanrin níbẹ̀. Ìgbà mìíràn, mo dẹ̀ máa ń ka àwọn iwe tó yàtọ̀ sí àwọn iwe bóyá mo fẹ́ kọ́ nǹkan, mo kàn le ka iwe bíi novel tó ń sọ story àwọn nǹkan kan tó lè mú inú èèyàn dùn. So àwọn tí mo máa ń ṣe nìyẹn.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù àkọ́kọ́ tí mò ń lò jù lọ́wọ́lọ́wọ́ báyìí ni Dream League Soccer iyẹn DLS, tí mo ti máa ń fi eré bọ́ọ̀lù dára mi lára yá. Ṣùgbọ́n òun kọ́ ni mò ń lò jù generally. Áàpù tí mò ń lò jù gangan, gangan ni WhatsApp, torí bẹ́ẹ̀ ni mo ti máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Video call, voice call, oríṣìíríṣìí, bàbá sẹ fẹ́ ṣe. So orí WhatsApp yìí gangan, gangan ni mo ti máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò. Kódà tí mo bá lọ wo bí mo ṣe ń lo fóònù mi sí, torí níbi tí a ti máa ń wòó lórí fóònù wa pé iye wákàtí tí mo lò, ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni mo máa ń lò lórí WhatsApp ju àwọn áàpù tó kù lọ.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Mo máa ń gé irun mi ní òrékóré. Ìgbà tí mo dẹ̀ máa ń gé irun mi jù ni bí ẹ̀kan lóṣù. Ẹ̀kan lóṣù tí n bá rí pé ó tun ti kún dé ibi tí mi ò fẹ́, mà á gé. So ẹ̀kan lóṣù ni mo fẹ́ lè sọ pé ìgbà tí mo lè sọ pé mo máa ń gé irun mi lóòrèkóòrè. Ṣùgbọ́n ìgbà mí wá tí mo lè gé bíi ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì. Ìgbà mí wá tọ bá jepé mo níbi kan tí mo fẹ́ lọ bíi ayẹyẹ tí mo dẹ̀ fẹ́ kí ojú mi tún dùn wò kó dùn rí tí n bá rí wipé, ẹ́ẹ́ bóyá irun tí mo gẹ̀ ti ń ó ti ń rí bákan bakan kò fẹ́ bí bẹ́ẹ̀ rẹwà dáadáa mọ, mà á gẹ̀. Ìgbà mí ò dẹ̀ lé jẹ́ pé màá kan fi hair cream sí kó lè fine.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínáà rẹ? Àwọn ọ̀rọ̀ àṣíná, yii mo máa ń ìgbà mìíràn tí mo bá mọ̀ pé ibi tí mo ti fẹ́ sọ àwọn ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì tótì tó sì ṣe kókó gan. Mo máa ń gbìyànjú láti kọ àwọn ọ̀rọ̀ àṣírí náà sílẹ̀ àbí àwọn nǹkan tí ó lè mú mi rántí rẹ̀. So eléyi máa ń fún mi láǹfààní láti lè rántí. Ó dẹ̀ máa ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ àṣíná mi kó jẹ́ eléyi tí mo ti, tí mo ti kọ sílẹ̀ tẹ́lẹ̀ àbí tí mo ti gbèrò. So elé jẹ́ nǹkan tí mo máa ń ṣe láti rántí àwọn ọ̀rọ̀ àṣírí náà mi.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Mo ní nọ́mbà orílẹ̀. So nọ́mbà orílẹ̀ mi is a plus two three four ni nọ́mbà orílẹ̀ mi àbí nọ́mbà tí à ń lò láti pe bóyá tába fẹ́ pe ẹni tó wà lókè òfun àbí ẹni tí ó sì lórílẹ̀ èdè Nàìjíríà.

Ṣé o ti lọ só-sode rí? Mo máa ń lọ sóde ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Lóorèkoórè gan, mo n lọ sóde. Ode oríṣiríṣi dẹ̀ ló wà. Nílẹ̀ Yorùbá, a máa ń ṣe òde oríṣiríṣi bí i òde, òde ẹ, ìgbéyàwó, wedding nìyẹn. Òde míì sì tún wà tí à ń pè ní òde ìsọmọlórúkọ táwọn èèyàn kan bá bímọ tuntun. Oríṣiríṣi àwọn òde yìí mo máa ń lọ.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi náà ni ibùsùn mi níbi tí mo ti máa ń sùn torí mo máa ń meditate, màá ronú nípa nǹkan níbẹ̀. Ibẹ̀ ni mo ti máa ń jókòó láti plan, láti strategize bí mo ṣe fẹ́ rin ìrìnàjò lọ́pọ̀lọpọ̀ ìgbà. So tí mbá jí, mà á kọ́kọ́ jókòó níbi ibùsùn mi. O jẹ́ kí n fẹ́ràn inú, ẹ́ẹ́, bedroom mi gan. O jẹ́ kí n fẹ́ràn ibi ibùsùn mi dáadáa.

Irú fóònù alágbèká wo ni o ń lò? Tó bá jẹ́ pé tí módel oun ni, mò ń lo Redmi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tí, kí á lo ti, irú system tó wà nínú ẹ̀, Android ni fóònù mi. Mi ò lò, mi ò lò Apple system. So And-Andr-Android ni mò ń lò. Mo sì gbádùn rẹ̀ gan-an ni.

Ṣé o máa ń mu àwọn èrò ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mú àwọn èrò ìlera dáadáa torí pé àwọn ǹkan yìí máa ń ràn yàn lọ́wọ́ bóyá tí ara èèyàn ò bá yá. Ó máa ń jẹ́ kí àìsàn kó tètè lọ́ kúrò lára èèyàn. Mo sì mọ̀ wipé àwọn ǹkan i ná Ọlọ́run ló dá, Ọlọ́run ló fẹ́ ká máa lò. Mo dẹ̀ fẹ́ rán gbogbo oun ti Olorun dá torí pé dáradára ni.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò mi dára kódà àwọn alábàárà, oníbàárà mi wọ́n máa ń, inú wọn máa ń dùn láti bá mi ra ọjà torí pé wọ́n mọ̀ pé màá ṣe àwọn dáadáa. Lẹ́yìn pé a ń tajà fúnra ẹni a ń ṣe àwọn, mo máa ń gbìyànjú láti ṣe àwọn oríṣiríṣi nǹkan tó máa ń mú kí àwọn oníbàárà mi tún fẹ́ràn láti máa bá mi rajà. Torí a máa ń ṣe nǹkan tó jẹ́ pé a máa ń mú wọn bí ẹbí kì í ṣe bí ẹni tí ẹ̀yàn kan fẹ́ tajà fun lásán.

Ṣé eyín máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni eyín máa ń fọ̀ mí nígbà mí, ṣùgbọ́n kì í ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà tó bá dẹ̀ sẹlẹ̀ sí mi, mo máa ń gbìyànjú láti lo àwọn òògùn òyìnbó àbí kí n lo àwọn nǹkan tó ṣà lè mú irun fífọ́ eyín kó wálẹ̀ dáadáa. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lo irú nǹkan bẹ́ẹ̀.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ó máa ń gbà mí tó bíi wákàtí kan torí ẹ mo máa ń tètè jí. Tí ó yẹ kí n wọṣẹ́ bí i aago mẹ́jọ, mo gbọ́dọ̀ ti wà lójú ọ̀nà ní aago méje torí pé ìrìn-àjò lọ sẹ́nu iṣẹ́ mi ó jẹ́ kì í ṣe pé ó jìnnà púpọ̀ ṣùgbọ́n torí wípé mo mọ̀ wípé ó ṣe é ṣe kó jẹ́ pé màá bá holdup àbí go slow pàdé, ìyẹn ni ìfa ìsúnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Mo lè bá pàdé lójú ọ̀nà. Mo máa ń gbìyànjú láti dé bẹ̀ẹ̀ kó tó di àsìkò yẹn.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè torí ó máa ń jẹ́ kí a lèèyàn lè tètè bá, ẹ́, àwọn èèyàn sọ̀rọ̀ dáadáa. Ẹ̀rọ yìí wúlò gan fún mi, pàápàá jùlọ lẹ́nu iṣẹ́ mi. Ó máa ń jẹ́ kí n tètè rí àwọn tí n bá fẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ lójú ẹsẹ̀. Eléyìí tún jẹ́ nǹkan tí tó tún máa ń jẹ́ kówó dín kù tèèyàn á máa ná lórí àwọn ẹ̀rọ yìí torí pé kò fi bẹ́ẹ̀ wọ́n tèèyàn bá dé tí ṣe lẹ́ẹ̀kan ó ti ṣe nìyẹn.

Ṣé o máa ń fi ìdáàbòbò òrùn sárá? Mi ò kí ń fi ìdáàbòbò òrùn sárá torí pé mi ò lówó láti ràá. Mi ò lo ìdáàbòbò òrùn sí ojú mi, iyen sunscreen, torí pé lóòtọ̀ mo mọ̀ pé ó máa dára lójú mi o, ṣùgbọ́n mi ò kí ń fi sójú torí mi ò ní, mi ò rà á. Boyá mi ò dẹ̀ gbíyànjú láti rà á ni. Ṣùgbọ́n ó máa wù mí lọ́jọ́ kan bí a tí ó bá yá tí mo bá ti lówó díẹ̀, màá tún máa lo ìdáàbòbò òrùn sí ara.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, ó wù mí kí ń má pa ohun ọ̀ṣọ́ sára, ṣùgbọ́n mi ò kí ń lò lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ohun ọ̀ṣọ́ tí mo má ń sábà lò ni ago ìléwọ́ tí mo má ń fi ṣọ́wọ́. Lẹ́yìn èyí, ó wù mí ó kí ń má lò ẹ̀gbá ọrùn yẹn necklace àbí chain ọrùn. Ṣùgbọ́n mi ò tíì rà àbí kí n sọ pé mo sì wà skeptical nípa lílò torí pé Kristẹni ni mí ṣùgbọ́n mo lè ra cross. Àwọn ẹ̀gbá ọrùn tó jẹ́ bí cross ni mo lè rà mo dẹ̀ lé lò. Ṣùgbọ́n màá fẹ́ láti di dánru àwọn nǹkan yi wò, ṣùgbọ́n àwọn bí ká ló ẹarring etí àwọn oríṣiríṣi tó bá ti ń pọ̀ jù, mi ò fẹ́.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Mo sì rìnrìn àjò fún isẹ́ ní àìpẹ́ kódà. Ni ọ̀la gan, mo n rìnrìn àjò fún isẹ́. So tí n bá rìnrìn àjò mi fún isẹ́ bíi oṣù méjì méjì ni mo máa n rìnrìn àjò lọ sí ìlú mìíràn láti lọ se nǹkan tàbí omi tó jọmọ́ isẹ́ mi. Eléyìí ti mọ́ mi lára, so ko dàbí nǹkan tó le fún mi.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Kódà ohun tí mo fẹ́ràn jù gàn ni láti máa ṣiṣẹ́ láti ilé wa, torí pé ó máa ń fún mi láyè láti lè ṣe àwọn nǹkan mìíràn pẹ̀lú bí mo ṣe ń ṣiṣẹ́. Hmm, mo lè tún sinmi díẹ̀ lẹ́nu iṣẹ́ kí n tún padà sí ẹnu iṣẹ́. Iṣẹ́ láti ilé máa ń Ó máa ń jẹ́ kí n lè wà nílé pẹ̀lú àwọn ẹbí mi.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ehn, mo máa ń di ọjà àbọ̀ nígbàtí mo bá wà nínú ọkọ̀. Torí pé àwọn tí mo bá ń gbé bọ̀ láti ibi tí mo ti ń bọ̀, gbogbo ẹ̀náà ló máa wà lọ́wọ́ mi. Ko dẹ̀ wú mi láti gbé lọ sí ibi tí mò ń lọ sóo mo máa ń di àwọn ọjà yìí.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dọ́kítà? Ó ti pẹ́ tí mo ti lọ rí dọ́kítà torípẹ́ ìyá mi dọ́kítà ni. Àbí ka sọ pé nọ́ọ̀sì wọn ìyá mi ń ṣiṣẹ́ ní hospital. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń ṣe àwọn test fún wa, wọ́n á kan gba ẹ̀jẹ̀ wa lọ. Eléyìí ó jẹ́ kí n wulẹ̀ ni lọ́kàn láti máa lọ sí hospital fúnra mi. Nígbà tí ni wọ́n ìgbà tí mo mọ̀ pé ìyá mi á ṣe gbogbo àwọn àyẹ̀wò tó yẹ kí wọ́n ṣe sí ara mi.

Ṣé o máa ń pa owó pamọ́? Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní fi owó pamọ́ ni, ṣùgbọ́n mo tún rò pé ká máa fi owó ṣòwò náà ó tún dára. Ṣùgbọ́n fífi owó pamọ́ yẹn mo ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní practice rẹ̀ lóòótọ́ mo ti ṣé rí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà máa tún padà lọ náà lẹ́yìn ìgbà tí mo bá ṣe díẹ̀. Ó nílò pé kí n kan ní owó tó ń wọlé déédéé kó lè bá ṣe é ṣe fún mi.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára lọ́pọ̀lọpọ̀. Kódà tí ń bá ti wẹ tán, mo ti mọ̀ pé nǹkan èkejì tí màá ṣe ni pé màá fi ìpara pa ara mi láti jẹ́ kí òórùn dídùn ìpara yẹn kó wà lára mi. Ó máa ń jẹ́ kí n rùn dáadáa, o dẹ tun máa ń tún jẹ́ kí àwọ̀ mi kó tún dán dáadáa sí.

Gíga tó ga tó, mo ga tó ìwọ̀n ẹ̀sẹ̀ bàtà márùn-ún àti inches bí méje sí mẹ́jọ, ìyẹn five point eight inches. Mo ga níwọ̀nba gẹ́gẹ́ bí ọkùnrin, mo sì ga ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mìíràn lọ dáadáa tó yóò jẹ́ ọkùnrin àti ọ̀pọ̀lọpọ̀ obìnrin.

Ṣe o jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò nǹkan? Kódà ètò ǹkan yẹn ló jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù láti máa ṣe. Mo máa ń ṣe ètò láti ibi pé kí n ṣètò bí mo ṣe fẹ́ rìnrìn mi ní ojúmọ́ kan lọ síbi pé bóyá a fẹ́ ṣe ayẹyẹ ká ṣètò ká ríi wípé ayẹyẹ yẹn ó lọ dáadáa bá ṣe fẹ́. Àwọn ǹkan yìí ló jẹ́ ǹkan tí mo, mo good sí dáadáa. Ṣùgbọ́n mo fẹ́ràn láti ṣe irú àwọn ǹkan wọ̀nyí gan an ni.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, o jẹ́ kí n sọ pé oṣù December, ìyẹn oṣù kejìlá ni mo fẹ́ràn jù torí àwọn ayẹyẹ ta máa ń ṣe. Àkọ́kọ́ na ayẹyẹ Christmas tó máa ń ṣẹlẹ̀ ní òn the 25 nínú oṣù December yìí. O jẹ́ ìgbà tí èmi àti ẹbí mi máa ń sábà ríra dáadáa. Àwọn nǹkan tó jẹ́ kí n fẹ́ràn oṣù December nìyẹn. Ìkejì ni pé ìgbà yẹn náà ni a máa ń bọ́ sínú ọdún tuntun. Ìyẹn December thirty one, ta máa ń ṣe ayẹyẹ New Year. Ó máa ń jẹ́ kí inú mi túndún.

Tí ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ rárá. Mo gbìyànjú láti kọ́ bá ti ń gun kẹ̀kẹ́ ṣùgbọ́n mi ò mọ̀ ọ́ gún. Tórí pé àti kékeré ni mo ti ṣá fún kẹ̀kẹ́ gún gùn. Bóyá n tórí pé mo rí pé ó máa ń gbé àwọn èèyàn ṣùbú nígbà tí mo kéré. Ká ní mo ti gbìyànjú láti mọ̀ gún ń gbà yẹn ni. Ó ṣe é ṣe màá ti mọ̀ gún dáadáa nísìn ṣùgbọ́n tórí pé mi ò mọ̀ n gbá kékeré, ó le fún mi láti kọ́ nísìn tó wá wù mí kí ń kọ́ báá.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá fún òjò, mo ní ibi tí òjò má a ń dúró sí tí òjò bá ti rọ̀. Àwọn àgbàlá yìí ni mo máa ń lò fún omi tí ò bá wá sí omi. Mo máa ń lo àwọn omi tó bá wà nínú àgbàlá yìí. Òjò ngbà mìíràn tó bá ti rọ̀, mo máa ń gbé òjò yẹn.

Ṣé o máa ń fi tùràrí? Mi ò kí ń fi tùràrí torí mi ò fẹ́ràn tùràrí rárárárára àti rárá. Ó jẹ́ nǹkan tó wà ọ̀fẹ́ sífù sí mi. Mi ò fẹ́ràn tùràrí láti ibìkan sí ibìkan, torí ẹ mi ò kí ń fi tùràrí. Sára ni o tàbí sínú ilé, òórùn rẹ̀ mi ò nífẹ̀ẹ́ sí.

Ṣé o máa ń ṣe àtúnlùú nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlùú ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa. Mi ò kí ń lo nǹkan lẹ́ẹ̀kan kí ń ṣọ́nù. Mo máa ń gbìyànjú láti recycle torí pé mi ò kí ń ṣẹ́ ẹni tó máa ń waste nǹkan. So àtúnlùú nǹkan jẹ́ nǹkan tó mọ́ mi lára dáadáa. Bàtà ni o, aṣọ ni o, mo máa ń tún gbogbo ẹ̀ ló dáadáa ni.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni mo lá aṣọ òtútù. Mo ní bíi sweater tó jẹ pé tí mo bá ti wọ̀ kò kí ń jẹ́ ká ye gba òtútù láti mú mi púpọ̀ jù. Ṣùgbọ́n aṣọ òtútù yí tó òtútù bá mú jù kò lè gba òtútù sára bí tó ti bá lọ sí ìlú òyìnbó. Àwọn òtútù ibẹ̀ tún yàtọ̀ sí àwọn òtútù ti wà níbí.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá ń mu ohun mimu? Àwọn ohun mímu tí mo máa ń mu ò pé oríṣìíríṣìí. Irú ohun tí mo ń mu ló máa ń fa, ló má jẹ́ kín mọ̀ bóyá kí n lo àbí kí n má ló. Tó bá jẹ pé mò ń mu àwọn ǹkan ẹlẹ́rìndòdò bíi Fáńtà, Kóòkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ọ̀pá ìfámúra mo máa ń lo dáadáa láti fi fà á. Ṣùgbọ́n tó bá jẹ pé omi ni mò ń mu, mi ò kí ń lo.

Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán lára rárá, mi ò ya nǹkan kan sí ara mi, bó tì ẹ́ ṣe pé ó máa ń wù mí kó jẹ́ pé tí mo bá ti rí ìyàwó pé ó fa àwọn àwòrán kọ̀ọ̀kan sára, pàápàá níbí bóyá níbi ẹ̀yìn àbí ìdí àbí apá, láwọn ibi tó jẹ́ pé tí a bá jọ ní ìbáṣepọ̀, màá ma rí ná rí dáadáa.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ, amo ko si iru ẹ̀fọ́ tí mo ò kí ń jẹ. Ẹ̀fọ́ ṣọkọ la má ń sábà jẹ jù nígbà tí mo fi kéré òun lo jẹ́ kó jẹ́ pé ẹ̀fọ́ ènìyàn wo ni pé mo fẹ́ràn jù. Ṣùgbọ́n àwọn ẹ̀fọ́ mi wà bíi ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tí àwọn náà sì jẹ́ pé wọ́n dùn, wọ́n tún ń pè kàn lẹ́ ẹ̀fọ́ green, gbogbo ẹ̀ lọ dùn jẹ.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Gbogbo aṣọ ni mo fẹ́ràn. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn aṣọ ilẹ̀ wa tí mo bá wọ̀, tí ẹni tó rán aṣọ yẹn tó tún rán dáadáa, tó dùn wò, tó gúnrégé. Mo máa ń fẹ́ràn àwọn aṣọ ilẹ̀ Yorùbá pẹ̀lú fìlà, pẹ̀lú bàtà tó dúró dáadáa. Eleyii máa ń jẹ́ kí n rí bí ọmọlúàbí tí mo jẹ́.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Àwọn nǹkan tí mo máa ń ṣe wípé lórí iṣẹ́ mi mo máa ń gbìyànjú láti ṣe research dáadáa. Ìyẹn ni láti tún ti mọ̀ sí nípa iṣẹ́ mi. Tí n bá ti ní ìmọ̀ tó kún àti tó pọ̀ sí nínú iṣẹ́, ó máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ dáadáa ju ọ̀pọ̀lọpọ̀ àwọn alábáṣiṣẹ́ mi. Kódà àwọn gan tun máa ń bèrè ibéèrè tí ò bá yé wọn lọ́wọ́ mi nítorí wọ́n mọ̀ pé mo ní ìmọ̀ dáadáa nípa iṣẹ́.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá mi pín sí bí ọ̀nà méjì, ìgbà mìíràn mo máa ń gbàgbé pátápátá, ìgbà mìíràn mo dẹ̀ máa ń rántí, ìgbà mìíràn wà tí o bá jẹ pé mo jí ní ojú ẹsẹ̀ tí mo lá àlá yẹn máa rántí, ṣùgbọ́n tí ń bá sùn padà tí ń bá tun jí, mi ò ní padà rántí mọ́, torí ẹ, ó yẹ kí n máa kon àwọn àlá yẹn sílẹ̀ ni.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Bí mo ṣe sọ aago, ó jẹ́ ǹkan ọ̀ṣọ́ tí mo máa ń lò jù tí mo sì fẹ́ràn láti máa lò, ṣùgbọ́n mo fẹ́ràn máa fẹ́ láti lò ohun ọ̀ṣọ́ bí i ríǹgì sí ìka mi, ṣùgbọ́n mi ò kí ń sábà lo torí pé mi ò ní i.

Irú etí ìgbọ́ wo ni o máa ń lò? Etí ìgbọ́ tí mo máa ń lò ni ti Apple. Èlèyi máa ń jẹ́ kí sáùndì tí mo bá ń gbọ́ kó máa tún sáùndì dáadáa létí mi. Mo fẹ́ràn etí ìgbọ́ yìí, torí pé ó ṣe dáadáa ní etí mi.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni wọ́n kọ́ wa ní ilé-ìwé bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Àwọn ǹkan tí a lè ṣe bóyá tí ènìyàn bá kó sínú omi, taadẹ nílò láti jẹ́ kí ènìyàn jí padà ṣàyẹ̀ àbí tó jẹ́ pé ẹyàn ṣeéṣe ó la àwọn ǹkan tí a lè kọ́kọ́ ṣe bíi a ka kọ́kọ́ fún ẹniyẹn ní pressure nínú rẹ̀ kí ó lè bá a lè mi, bí a tó bá dákú àwọn ǹkan yí mo mọ̀ díẹ̀díẹ̀.

Ṣé o ti ṣìnà rí? Aà kódà. Mo má n ṣìnà lọ́pọ̀lọpọ̀ ìgbà torí mo má n fí gbìyànjú láti ẹ́sípẹ́rímẹ́ǹtì lórí ọ̀nà. Ibi tí mi ò mọ̀ nígbà mi máa tún gbìyànjú láti gba ọ̀nà mi. So ìgbà mí mo ti kódà mo ṣì sọnù àbí tí mo ṣìnà ní inú ọdún tó lọ yìí torí èmi àti èèyàn kan tá jọ lọ sí ibì kan tó jẹ́ pé àwa gbá bí táa gbà wá, a gbá bẹ̀ padà rán bá sọnù.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, a ní ọgbà tẹ́lẹ̀ ní ilé wa ṣùgbọ́n níìsín, ó dàbi wipé à rà yé láti ṣe ọgbà mọ́. Ọgbà ta ní gan-an, à fi bẹ́ẹ̀ ṣe nǹkan ọ̀gbìn tó ṣe dáadáa síbẹ̀. Mo n wò pé torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ò ní fi bẹ́ẹ̀ sí ilé àti pá à rà yé mọ́jútó.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran vegetarian? Èmi máa ń jẹ ẹran dáadáa o. Ẹran gan ni mo fẹ́ràn jù nínú oúnjẹ. Gbogbo ìgbà ni mo máa ń jẹ ẹran. Mo sì máa ń jẹ ẹran tó pọ̀ dáadáa tí yóò tó mi. Kódà nígbà ọdún, mo máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀ ju oúnjẹ gan lọ. Mo fẹ́ràn ẹran o, mo máa ń jẹ ẹran.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo máa ń lọ s'ọjà lóòrèkóòrè. Kódà ilé mi ko jìnnà sí ọjà ṣó, ó máa ń jẹ́ kí n ráyè lọ s'ọjà mi bo bá ṣe wù mí. Mo sì lọ sí ọjà ní ìjẹta. Mo sì gba ọjà kọjá gan ní àná, ṣùgbọ́n ìgbà míi mo kan lé kọjá tí mi ò ní ra nǹkan kan. Ṣùgbọ́n mi ò lè máa lọ s'ọjà ní gbogbo ìgbà.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Mo fẹ́ràn ago ọwọ́ gan, torí mi ò kí ń fi bẹ́ẹ̀ lo ẹ̀gbà ọwọ́ tàbí àwọn oríṣìíríṣìí àwọn ẹ̀ṣọ́ sára. Ṣùgbọ́n ago ọwọ́ ó jẹ́ ǹnkan tí mo kúndùn dáadáa, mo sì fẹ́ràn láti máa lo àwọn ago ọwọ́ oríṣíríṣì tó máa ń mú kí èèyàn tún rẹwà sí tí èèyàn bá jáde ohun ni mo máa ń lò.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin bí i àwọn Beautiful Nubia tí wọ́n bá ṣe show, mo máa fẹ́ràn láti lọ ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti lọ kódà. Àwon eléyìí tí wọ́n ṣe ní agbègbè ibi tí mo wà. Torí àwọn iṣẹ́ tí mò ń ṣe lásíkò náà kò jẹ́ kí n ráyè lọ, ó dùn mi ṣùgbọ́n n kò fi bẹ́ẹ̀ dùn mí púpọ̀ torí pé mo máa ń lọ náà lẹ́ẹ̀kọ̀kan tí n bá ti ráyè.

Àkókò wo nínú ọjọ́ ni ó fẹ́ràn jù? Àwọn àkókò tí mo fẹ́ràn nínú ọjọ́ bíi ìdajì, nígbà tí ó jẹ́ pé ìdajì yẹn orí mi ọpọlọ mi máa ń ṣíṣe dáadáa. Ó máa ń jẹ́ kí n ráàye ronú, ṣe oríṣìíríṣìí nǹkan. Ó jẹ́ kí n fẹ́ràn ìdajì gan. Ìdajì yii mo máa ń plan gbogbo bí mo ṣe rìnrìn àjò mi lójúmọ́

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Lóòótọ́ mi ò kí ń ṣe ọlọ́pàá ṣùgbọ́n ìgbà mìíràn wà tó jẹ́ pé bóyá àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ kékeré fẹ́ kọjá lójú ọ̀nà tí wọ́n ní láti fònà, mo máa ń bọ́ sí àárín títì láti dá ọkọ̀ dúró fún wọn láti jẹ́ kí wọ́n lè kọjá.

Ṣé o ti gun alùpùpù rí? Ehn, mo máa ń gun alùpùpù ní gbogbo ìgbà, ṣùgbọ́n kì í ṣe èmi ni mo máa ń wà fúnra mi, kì í ṣe èmi ni mo máa ń gùn. Mo kàn án, wọ́n kan máa ń gbé mi ní àwọn tó máa ń gùn tí wọ́n fi ń ṣíṣe. Mo máa ń gùn lọ́dọ̀ wọn, ṣùgbọ́n alùpùpù gangan fúnra ra rẹ mi tí ì gùn ri bẹ̀ẹ ni mi ò dẹ̀ mọ̀ gùn rárá àti rárá.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn oríṣiríṣi ìṣòro tó máa ń dìde ní ibi ẹ̀rọ ayárabíàṣá mi ni mo máa ń yanjú nípa wíwádìí tàbí bibéèrè lọ́wọ́ àwọn ẹlòmíràn nígbà tí mo mọ̀ pé gbogbo wa ni àwọn làjọ wọ́n lo ẹ̀rọ ayárabíàṣá. So tí mo bá béèrè lọ́wọ́ ẹni kan, ó lè mọ ohun tí ó parí ìṣòro yẹn. Mo dè lẹ béèrè náà ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń wẹ̀ dáadáa. Láti kékeré ni mo ti máa ń wẹ̀ fún rà mí. Ìgbà tí mo wà ní kékeré tí mi ò tí fi bẹ́ẹ̀ dàgbà, ìyá mi ló máa ń wẹ̀ fún mi. Bí ọmọ ọdún kan sí ọmọ ọdún mẹ́ta, ṣùgbọ́n nígbà tí mo ti di bí ọmọ ọdún bóyá márùn-ún sí mẹ́fà, òun ni mo ti bẹ̀rẹ̀ sí ní máa wẹ̀ fún rà mí títí di bí ọmọ ọdún ogún tíńńlẹ́ tí mo wà yìí.

Ìlọ ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí ẹyọ kan péré ni mo máa ń lò, ṣùgbọ́n mo lè lo méjì tó bá je pe ìrọ̀rí yẹn pẹlẹbẹ tí ó fi bẹ́ẹ̀ tó ìrún tí mo máa ń lò. Ṣùgbọ́n lọ̀pọ̀lọpọ̀ ìgbà ìrọ̀rí ẹyọ kan ti tó, tó bá ti jẹ́ irú ìrọ̀rí tí mo fẹ́ràn láti lò tó sì tóbi tó bó ṣe ye kórí.

Ṣé o fẹ́ràn jíjó? Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa jó, ṣùgbọ́n tí n bá wà nílé ìjọsìn tí mo fẹ́ jó sí Ọlọ́run ní ìgbà mìíràn, mo máa ń jó dáadáa. In fact tí n bá wà nínú ilé, mo máa ń jó tí n bá dáwà, tójó bá wù mí jó. Ṣùgbọ́n ó dá pé mo máa ń tijú tí n bá wà láàárín èrò láti má fẹ́ jó dáadáa.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ bí tí mo bá wo comedy skit tàbí mo wo nǹkan tó bá pa èèyàn lẹ́rìn-ín ní online ó máa mú mi rẹ́rìn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá dé wà láàárín àwọn ọ̀rẹ́ mi tá jọ ń fi ọ̀rọ̀ jọ́ mi torọ òrọ̀ tí a n dowẹ̀kẹ́, àsìkò tí mo máa ń rẹ́rìn jù gan-an lé-lé yìí torí pé mo máa ń wà vunerable ń bẹ.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ́ ni, mo máa ń ṣe eré ìdánì torí pé ìgbà ọ̀pọ̀lọpọ̀ ni mo máa ń dá wà. Nítorí èyí, mo máa ń wá láti ṣe irú àwọn eré láti jẹ́ kí ó keep mi busy dáadáa. Mo fẹ́ràn rẹ̀ gan láti máa ṣe.